Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Ó kéré ó pin yóò tó ìgbà mẹ́rin sí márùn-ún lójúmọ́. So ó lè tó ìgbà mẹ́rin sí márùn-ún lójúmọ́ tí mo máa ń fọ ọwọ́ mi.

Ibo, ibi wo ni o fẹ́ràn máa ń lọ jù? Ibi wo ni o fẹ́ràn máa ń lọ jù? Mo fẹ́ràn mo ń lọ sí iwájú Ọlọ́run mi ní àárín ọ̀sẹ̀ àti ní ọjọ́ ìsinmi. Iwájú Ọlọ́run mi ni mo máa ń fẹ́ wà jù yato sí àwọn bi eyọ̀kan, láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.

Ṣe o rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Hmmm. Pẹ̀lú Ọlọ́run ni ohun gbogbo ní ṣíṣe ni. Kò yẹ fẹ́ rọrùn ṣùgbọ́n ó dára láti fàyè gba ìfẹ́ Ọlọ́run láti jẹ́ ẹni tó ń dárí ji ọmọnìkejì.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Èmi ò tó gba ìyìn tó rí pé ti Olúwa ni ìyìn. Olórin ògo àti ọlá, so ko nípa láti gba iyì. Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣé.